Rárá, mi ò kí ń mu Ògùn lójojúmọ́. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìlera wọ́n fi jẹ́ wa wípé kò dára kí ènìyàn máa ń mu Ògùn lójojúmọ́. Nítorí wípé tí ó bá yá, ara ènìyàn á di bárakú fún irú Ògùn bẹ́ẹ̀. Débí wípé tí ènìyàn bá lo Ògùn yẹn ní gbogbo ìgbà, ara ènìyàn ò ní balẹ̀. Ṣùgbọ́n wọ́n gbà wá níyànjú wípé kí á ríi wípé à ń jẹ oúnjẹ tí ó ń ṣara loore. Wípé tí ènìyàn bá ń jẹ oúnjẹ tí ó ń ṣara loore ní gbogbo ìgbà, tí ó sì ń sinmi dáradára, tí ó ń sùn fún ìye wákàtí tí ó yẹ kí ó máa sùn lójọ́, irúfẹ́ ẹni bẹ́ẹ̀, ara rẹ̀ yóò le koko, kò ní nílò láti máa lo Ògùn ní gbogbo ìgbà tàbí kó máa lo Ògùn lójojúmọ́. Nítorí náà, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo gbọ́ ìmọ̀ràn àwọn onímọ̀ ìjìnlẹ̀ yìí, mo sì ríi wípé wọ́n máa ń jẹ oúnjẹ tí ó ṣe ara loore. Nígbà mìíràn, mo lè jẹ àwọn èso, èso lórísìírísìí, màá sì ríi wípé mo jẹ̀fọ́ dáradára. Tí wọ́n bá sì tọ́ àkókò láti sùn, màá ríi pé mo sùn, mo fi ara mi lélẹ̀. Ní irú àwọn àsìkò báyìí tí mo ṣì ń ṣe àwọn nǹkan wọ̀nyí, kò kì í jẹ́ kí ń dùbúlẹ̀ àìsàn. Nítorí náà, kò ní nílò fún mi láti máa mu Ògùn lójojúmọ́ nítorí wípé ara mi le koko.

Lọ́wọ́lọ́wọ́ mi ò ní ètò eré ìdárayá tàbí ètò ìdárayá. Lọ́wọ́lọ́wọ́ mi ò ní ètò ìdárayá tí mo máa ń ṣe tàbí tí mo máa ń tẹ̀lé. Ṣùgbọ́n mo ní lọ́kàn wípé láìpẹ́, mo máa ra kẹ̀kẹ́ tí a máa ń wà lójúkan tí a máa ń gbé sínú ilé tí ènìyàn á máa gùn, tí a sì máa fi, tí a máa dàbí ìdárayá fún ago ara. Ṣùgbọ́n ní ibi tí mo ti ń ṣiṣẹ́, ó ṣẹlẹ̀ wípé mo máa ń lọ káàkiri lẹ́nu iṣẹ́. Àwọn onímọ̀ ètò ìlera wọ́n sì fi yẹ wá wípé ara ìdárayá náà ni wípé kí ènìyàn kí ó máa rìn, kí ó máa ma jókòó sí ojú kan. Mo ní áàpù kan tí ó máa ń ka iye ìgbésẹ̀ tí mo bá gbé ní ojúmọ́. Nígbà mìíràn ó kéré jù, màá gbé ìgbésẹ̀ bíi ẹgbẹ̀rún méjì lóòjọ́. Gbogbo àwọn orúfe nǹkan báyìí náà ó jẹ́ bí ìdárayá. Ṣùgbọ́n mi ò tí ì ní létò wípé à lójúmọ́ mo gbọdọ̀ ṣe báyìí. Ṣùgbọ́n ohun tí mo kan ti lè sọ ni wípé ní òjò lójúmọ́ kan mo máa ń rìn dáradára. Eléyi náà sì ń rán mi lọ́wọ́, kò jẹ́ kí ara mi kí ó wúwo. Ṣùgbọ́n mo ní lọ́kàn wípé màá wá fi ètò si, màá fi àkókò si. Bóyá tí n bàá ti jí lówu rọ ni o, kí n sá eré yí káàkiri àdúgbò mi, kí làá gùn wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá ní létò, èmi náà ní lọ́kàn wípé màá bẹ̀rẹ̀ ètò ìdárayá yìí láìpẹ́ láì jìnnà.

Mo lè pé lẹ́tà kíkọ bí, mo lè rí, mo rí lẹ́tà kíkọ bí ẹ̀bùn nítorí mo rántí wípé nígbà tí a wà ní ilé ìwé girama tí olùkọ́ wa máa ní kí a kọ lẹ́tà bọyá sí ọ̀rẹ́ wa ọ̀wọ́n tàbí sí bàbá wa tàbí sí àbúrò bàbá wa kan tí ó wà lókèèrè wípé ohun ta fẹ́ kó fi ṣọwọ́ sí wa tàbí ká ṣàlàyé fún un nípa bí ilé ìwé wa ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni àwọn ìgbà wọ̀nyí, mo rántí wípé tí olùkọ́ bá ti ní kí a kọ lẹ́tà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lọ bá àwọn ọ̀rẹ́ mi kí wón ràn mí lọ́wọ́ láti kọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìṣirò la fẹ́ ṣe, èmi náà mo mọ ìṣirò dáradára, èmi náà mo máa ń ràn wọ́n lọ́wọ́ ní ìgbà tí a bá ń ṣe àwọn ìṣirò tí olùkọ́ sì fún wa ní àwọn iṣẹ́ láti ṣe ní, tí olùkọ́ sì fún wa ní iṣẹ́ láti ṣe nínú ìṣirò. Ṣùgbọ́n nípa ti lẹ́tà kíkọ fún àwọn ènìyàn, mi ò kì í sábàá kọ. Ṣùgbọ́n èmi náà máa ń gbìyànjú láti kọ fún ara mi tó bá jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tó wà ní tòsí láti ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n lẹ́tà kíkọ fún àwọn ènìyàn ó sàn wọ́n púpọ̀ fún èmi, mi ò kì í sábàá kọ. Ṣùgbọ́n mo rántí náà ni ìgbà tí a ṣe wà lábúlé, tí àwọn bàbá bàbá wa yẹn tí wọ́n máa nílò wípé wọ́n fẹ́ kọ lẹ́tà sí ẹ́, ọmọ wọn tó wà lókèèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ́nbá ti èmí mọ̀, mò máa ń ràn wọ́n lọ́wọ́ láti kọ̀. Mo ti kọ lẹ́tà fún ènìyàn rí dáradára, ṣùgbọ́n mo mọ̀ pé kìí ṣe ohun tí mo mọ̀ ṣe dáadáa àbí ohun tí mo yàn láàyò láti máa kọ. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ nípa ìṣirò, mo mọ ìṣirò dáradára.

Rárá lọ́wọ́lọ́wọ́ báyìí mi kò ní káàdì iṣẹ́. Nítorí wípé ní ìlú tí mo ti ń ṣe iṣẹ́, ìlú abínibí mi ni, ìlú abínibí mi ni, ìlú bàbá mi ni, ibẹ̀ ni a bí mi sí, ibẹ̀ ni mo tẹ̀dó sí. Nítorí náà mi ò ní káàdì iṣẹ́. Tí àwọn tí ó gbà mí síṣẹ́ bá ti wọn iṣẹ́ kalẹ̀, tí wọ́n ti sọ wípé iṣẹ́ báì-báì-báì la fẹ́ ṣe lónìí. Tí wọ́n sì ti fún wa ní àwọn ohun èlò ta máa fi ṣe iṣẹ́ náà àti àwọn irinṣẹ́ ta máa fi ṣe. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹú nìyẹn. Ṣùgbọ́n àwọn iṣẹ́ mìíràn wà tó jẹ́ wípé àwọn iṣẹ́ òkè ni. Bóyá a máa nílò láti gun òkè kì í ṣe iṣẹ́ ta máa ṣe ní ilẹ̀ẹ́lẹ̀. Irúfẹ́ àwọn iṣẹ́ bẹ́ẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ rẹ̀. A máa lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe àkóso ètò ìlera lẹ́nu iṣẹ́ àti ààbò lẹ́nu iṣẹ́. Àwọn yẹn wọ́n yóò wá, wọ́n ó wo ìbí taa tí fẹ́ ṣiṣẹ́, wọ́n á wo bí ó ṣe ga tó, wọ́n á sì ríi wípé gbogbo ohun ta a fẹ́ fi gun òkè ó ti wà nílẹ̀, gbogbo irinṣẹ́ tí a lè fi ṣe iṣẹ́ lókè láìsí ewu gbogbo rẹ̀ wọ́n á rí pé ó ti wà ní sẹpẹsẹpẹ. Lẹ́yìn èyí wọ́n ó wá fi-- wọ́n ó wá fún mi ní káàdì iṣẹ́ tí màá fi ṣe iṣẹ́ yẹn ní àsìkò yẹn. Lẹ́yìn tí wọ́n bá ti rí dájú wípé gbogbo ohun irinṣẹ́ tí mo nílò láti ṣe iṣẹ́ yẹn gbogbo rẹ̀ ló ti wà ní tòsí, ló sì ti wà láró wọ́tọ́, ló sì ti wà nílẹ̀. Nígbà náà ni wọ́n yóò fún mi ní káàdì iṣẹ́ tí màá fi ṣe iṣẹ́ yẹn. Yàtọ̀ sí ìyẹn, lẹ́yìn ìyí, lẹ́yìn èyí, gbogbo àwọn iṣẹ́ mìíràn yókù tó jẹ́ wípé káàkàn tí ẹ rí wípé a tẹ̀lé àwọn ìlànà bá ò tí ṣe àwọn iṣẹ́ náà. A ríi wípé káàkán ríi wípé a dé akoto tó yẹ kí a dé, a fi, àwọn bàtà tó yẹ kí á wọ bàtà iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ètò ìdáàbòbò yí tí a bá ti fi bo ara wa a lè máa ṣe iṣẹ́ lọ. Ẹ̀kọ̀ọ̀kàn àti àwọn iṣẹ́ tí ó gbẹ gẹ́, tí ó gbẹlẹ gẹ́, iṣẹ́ tí ó léwu ni wọ́n máa ń fún wa ní káàdì iṣẹ́ fún kí á tó ṣe àwọn iṣẹ́ bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ, pàápàá jùlọ tí ó bá ti yé mi wípé àwọn ajẹmọ́nú kan wà fún gbogbo àwọn ti o bá dúró tí wọ́n ṣe iṣẹ́ ju wákàtí lọ. Fún àpẹẹrẹ, nígbà mìíràn àwọn iṣẹ́ kan wà tí ó jẹ́ wípé tí ó bá ti tó àkókò láti ṣíwọ́ lẹ́nu iṣẹ́ ni ọ̀gá máa ní wípé, "à, a gbọdọ̀ parí iṣẹ́ yẹn o, nítorí àwọn tó ní iṣẹ́ wọ́n ń retí kí a fi iṣẹ́ yẹn jábọ̀ fún àwọn." Ní iru àwọn àkókò báyìí, wọ́n máa bẹ̀ wá wípé, "à ẹ jọ́ o, ẹyin orẹ mi, ẹ má i tíì lọ, iṣẹ́ díẹ̀ wà tí a fẹ́ ṣe, a ó sì ní paari rẹ̀ ní àkókò iṣẹ́ gangan." Àkókò lẹ́yìn àkókò iṣẹ́ ni a máa parí irú iṣẹ́ bẹ́ẹ̀. Ní iru àwọn àsìkò báyìí, ó ti máa ń yé gbogbo wa wípé a ò ní lè ni oore ofẹ́ láti bá mọ́tò ako erò ti o máa ń kó àwa òṣìṣẹ́ lọ sí ilé, nítorí náà wọ́n máa ń fún wa ní awọ́n owó kan bíi ajẹmọ́nú. Àwọn owó yìí, òun la máa fi wọ ọkọ̀, owó ti won sì máa ń fún wa ó máa ju owó ọkọ̀ gangan lọ. Nígbà mìíràn wọ́n tún lè fún wa ní oúnjẹ. Gbogbo àwọn ajẹmọ́nú yìí àti àwọn àǹfààní tí ó rọ̀ mọ́ kí ènìyàn kí ó máa ṣiṣẹ́ ju wákàtí lọ ní ibi iṣẹ́ mi, òun ló máa ń mú ìwúrí wá tí èmi náà fi máa ń yondá ara mi wípé èmi náà yóò dára pọ̀ pọ̀ mọ́ àwọn tí ó fẹ́ ṣe iṣẹ́ ju wákàtí lọ tí iṣẹ́ bá wà ní iru àkókò bẹ́ẹ̀.

Rárá, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Èrèdí sí ni wípé ní ibi tí mo gbé dàgbà, a kì í lọ sí odò. Omi kànga dérọ̀ ti wà tí a máa ń lọ pọn. Eléyìí kò fún mi ní àyè àti ore ọ̀fẹ́ láti lọ sí odò. Nígbà tí mo wá sí ìlú, nígbà tí mo sì dàgbà tí mo wá loore ọ̀fẹ́ láti lọ sí odò tí mo rí omi ńlá, ó máa ń, ó máa ń mú ipaya bà mí. Tí mo bá rí omi ńlá, omi alábálúgbú omi, ẹ̀rù máa ń bà mí. Nítorí náà kò jẹ́ kí ń ti ẹ́ ní ipòǹgbẹ wípé mo sì fẹ́ lọ kọ́ bí wón ṣe ń mú ẹ tàbí kí n gun ọkọ̀ ojú omi. Mi ò mọ ìwẹ́wẹ́, mi ò lè lúwẹ nínú omi, mi ò sì tí ì gun ọkọ̀ ojú omi rí. Nítorí tí mo bá ti ń rí omi báyìí, ẹ̀rù máa ń bà mí. Àwọn nǹkan wọ̀nyí ló mú mi fà sẹ́yìn nípa kí n lọ kọ́ bí a ti ń mọ ìwẹ́wẹ́. Àti wípé nígbà tí mo sì bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́, àwọn iṣẹ́ kan wà tí wón fi lọ̀ mí nígbà náà lọ́hun. Tó jẹ́ wípé àwọn iṣẹ́ olówó ńlá ni. Mo gbìyànjú pé kí n tẹ́lẹ̀ rí iṣẹ́ náà gbà wípé tí mo bá loore ọ̀fẹ́ àti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn, mo mọ̀ wípé wón á kọ́ wa ní àwọn ẹ̀kọ́, a máa la gbogbo àwọn nǹkan kọjá tí wón lè wà á kọ́ wa wípé nírú àkòkò bá yi ọ, kó dà ẹni tí ò bá mọ ìwẹ́wẹ́ tó bá ti wọ àwọn aṣọ kan tó máa mú léfo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ti lérò wípé tí iṣẹ́ yẹn bá bọ́ sí lọ́dún náà lọ́hun, eléyìí máa ràn mí lọ́wọ́ láti mọ ìwẹ́wẹ́ àti wípé yóò fún mi lóore ọ̀fẹ́ láti lè gun ọkọ̀ ojú omi. Nítorí náà lọ́wọ́lọ́wọ́ báyìí títí di àkókò yìí, mi ò gun ọkọ̀ ojú omi rí.